Ṣé mo máa ń wò ètò tẹlifíṣàn? Mo wò ètò tẹlifíṣàn jù, kosiṣe pé kíni? Mo bi mo se wà lórí ẹ̀rọ ayelùjára yìí ikànní ìbánidọ́rẹ́ oríṣìíríṣìí, bẹ́ẹ̀ náà ni mo tún ṣe ń wo tẹlifíṣàn. Mo wo tẹlifíṣàn jù. Ìgbà iṣin ni mo tei ṣẹ̀ṣẹ̀ ń gbọ́n gan ni tẹ́lẹ̀, mo máa ń sùn lọ lórí ètò tẹlifíṣàn to jẹ́ pé tí n ba ti sùn lọ. Ètò kan wà tan ma n se tó jẹ́ kọ́kọ́ra alátẹ lórí tẹlifíṣàn. Kọ́kọ́ro alátẹ yen ó dùn débi pé ó dùn débi pé, ohun tí mo ń sọ yìí jẹ́ ǹ pá e fún mi gan. Ètò yẹn ni pé boyá èèyàn kan ń ṣe nǹkan fún èèyàn kan o boya, òkay bá yìí ẹ jẹ́ n sọ ǹkan tó ṣẹlẹ̀ nípa eléyi ti mo gbọ́ last, tí mo gbọ́ ní ìjẹta abii nǹkan tóri aná. Ní bò ṣé náà mi le wo ètò tẹlifíṣàn. Ǹǹkan tó ṣẹlẹ̀ ni pé bọ̀bọ́ yẹn ó fẹ́ ìyàwó, wọ́n tì bí ọmọ mẹ́rin. Ẹ̀mọ̀ gbọ́ o, ẹ̀ mọ̀ gbo bàwọn yẹn ṣe ní iká. Ìyàwó yẹn wá ní bọ̀bọ́ yẹn pé kò kí n se oùn dáadáa o, wípé kò tiẹ́ kí n wò ó pe oun lóyún, wípé nígbà t'oun loyún ọmọ kẹrin àwọn níná lo tún ná oun, kò kí n rán òun lọ́wọ́ nínú iṣẹ́ ilé, wípé ó ti ẹ̀ tún wá ń ṣépè fún òun, wípé òun tún wá rí pé ọjọ́ kan t'oun sùn ó gbé igbá kọjá níwájú òun lórí òun. Ah! Ó dẹ̀ pe ara rẹ̀ ní ẹ. Ó pe ra rẹ̀ l'olusọ́ àgùntàn ni o, o ni oluṣọ́ àgùntàn lóun. Ní irú iru, iru nǹkan báyen ni wọ́n máa ń ṣe lórí kọ́kọ́ro alátẹ. Obìnrin yẹn wá gbé ọkọ̀ ẹ wá sí orí ètò pé kí wọ́n gba òun o, wípé torí àsìkò yìí gan, iná gáàsì tún ti wá gbìmọ̀. Ó ti gbì mọ̀ obìnrin yẹn to jẹ́ pé ó jóná tán díẹ̀ lóku, kò tiẹ̀ ṣe e ri gan mọ́n. Obìnrin yẹn wá ní à, ọkọ òun ló fà ó pé ó ti lo òun o, boya ó fẹ́ fi jẹ́ kí ilé ìjọsìn rẹ̀ gbérò síi ni nkankan o. Ah! Wọ́n sá lọ ń fà lórí tẹlifíṣàn lọ́jọ́ yẹn, tí wọ́n sá ń sọ pé t'ọ́kùnrin yẹn ni oun ò lò ò, oun o ṣe nkankan fún ò, wípé woman yi n parọ́ fún òun ni, n parọ́ mọ́ òun ni o, wípé òun ò gbe ṣépé, oun ò fọwọ́ òun kan rí o. Ah! Èyí. Ewo ló wá ń parọ́ ninù ẹ́yin méjèèjì. Ẹ̀yàn méjì e si pàdánù irọ bẹ́ni tí wọ́n ń parọ́ o mọ́, ẹni tí wọ́n ń pa ẹ, ẹni tí wọ́n ń pa tí ẹni tí wọ́n ń parọ́ mọ́ ò bá mọ̀, ẹni tí o ń parọ́ mọ́ pe oun ń parọ́ ni. Àsi ọ̀rọ̀ yẹn sáà gún un, ó gún gan. Ó tún ní àwọn ẹbí ọkùnrin yẹn pé wọ́n ò fẹ́ràn òun o, wípé àwọn ọmọ ànti ọkùnrin yẹn kan ń bẹ lọ́dọ̀ òun to jẹ́ pé tí oun bá ti n rán wọ́n nṣẹ́ bàyi gbọ́nkú gbọ́nkú náà máa ń ṣe, òun ó sì máa ń ṣe dáadáa sí wọ́n, oun máa ń rí pé wọ́n jẹun lásìkò tó ye kí wọ́n jẹun, oun máa rí pé wọ́n ṣe nǹkan tí o yẹ́ ki won ṣe lásìkò tó ye kí wọ́n ṣe. Ngbon tí oun bá ti pè wọ́n ránṣẹ́ báyìí, gbọ́nkúgbọ́nkú ni. Kí i niyi tí wọ́n fi n ṣe gbọ́nkúgbọ́nkú s'óun, ọko òun ti lọ ń bá òun jẹ́ lọ́dọ̀ ìyá won, àwọn náà dẹ̀ máa ń wa nbẹ. Idi niyen tí wọ́n fi, tí wọ́n fi kí n gbọ́ràn sí lẹ̀nù. Ah! Ọ̀rọ̀ yẹn sá à le débi pé ó le pọran débi pé ó le tì, débi pé ìyàwó yẹn sá ni, "Eyin omọ́ Nàìjíríà, ẹ gbà mí o. Ọmọ ọkùnrin yìí fẹ́ pa mí ni o. Ó fẹ́ fi òun ṣ'ògùn ni o. Ó fẹ́ ṣ'ògùn tí ó fi jẹ́ kí ilé ìjọsìn rẹ̀ tóbi síi tí ilé ìjọsìn re ó fi gbòòrò síi ni o." Òbirin yẹn sá à ń pariwo, ó sá à ń ra owo ẹ̀bẹ́ si àwọn omọ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ l'ọkùnrin yẹn sọ pe gbogbo nǹkan tí obìnrin yìí ń sọ. Òun jẹ́rìí, òun fi Jésù jẹ́rìí irọ́ ni o. Ǹǹkan kan. Ah! Èyí. Ọun gan à tie wa mọ ẹni tí a fẹ́ gbàgbọ́. Àwa náà sá, ẹ̀mí náà sá jokó nbẹ́ mọ́ n wo pe. Ah! Obìnrin yìí ò lè máa parọ́ náà. Ó ń sunkùn. Báwo ni ò ṣe máa máa parọ́ tó tún wá ń sunkùn. Kí ni obìnrin yìí ó fi kí l'ọkùnrin yẹn fẹ́ ṣe fún obìnrin yẹn tí ó fi wà wo, t'obìnrin yẹn o fi wà wo pé kòun ń ba ayẹ́ e jẹ. Ẹ̀mí sá à taku ti tẹ́li ń tẹ́mi, mo sá à wo tẹlifíṣàn ni o. Ah! Irú àwọn ètò ti emi màá ń wò lálalẹ́ niyen tí n bá ti ti ibi iṣẹ́ dé tí n bàá ti fẹ́ lọ sùn. Mo máa ń wò ètò yẹn, ètò yẹn màá ń wò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lálalẹ́, torí ètò yẹn ó ṣe pé ó wà nípa pé tí ẹ̀ni kan bá fẹ́ fọwọ́ ola gbà ẹ̀ǹikan lóju tí ẹni yen ò dẹ̀ ní èèyàn níbi kankan. Torí ètò yẹn ni, ẹni tó ń ṣe ètò yẹn ni ó lè bá kọ iya àbí kó bá wá ǹkan ṣe síi. Bí ó ṣe pé wọ́n gbálẹ̀ rẹ̀ lọ́nà aitọ́ ni o, ó lè bá rí i ṣe tán fi bá gbá ilẹ̀ e padà. Oríṣìíríṣìí àwọn ètò àwọn mẹ̀kúnnù sá na máa ń gbé wá sórí ibẹ̀. Idí niyẹn èmi ń wo tẹlifíṣàn o, màá ń wo àwọn ètò tẹlifíṣàn dáadáa.

Ẹ̀gbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? N ò ní eré ìdárayá, basketball. Mo fẹ́ràn ẹgbẹ́ OKC, wọ́n ń pè é ní Oklahoma City Thunder. Ni ẹgbẹ́ eré ìdárayá oní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn a le mu Bayern Munich ní season yìí, ní ìpele yìí Bayern Munich. Ìdòtí mo fẹ́ràn wọn, mo fi máa ń yára gbá bọ́ọ̀lù wọn paapaa. Tọ́ sí ìtùú yàrá, gbá bọ́ọ̀lù sínú àwọn rẹ̀ tó bá lọ ṣẹ́jú péré báyìí, bọ́ọ̀lù méjì ti wọ inú àwọn rẹ̀, pàápàá kó tó mọ bí wọ́n ṣe ń lọ. Ó kan máa ṣe ń kiri nínú ìyà, "eh! Èwo túre." OKC náà dẹ̀ ní àwọn ọmọ tó ṣe ń lọ gé. Idi ti mo fi fẹ́ràn wọn niyen? Ìdí ti mo fi máa ń wo bọ́ọ̀lù wọn ni àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ dà. So ẹgbẹ́ eré ìdárayá OKC àti Bayern mo fẹ́ràn jù.